Báwo ni o ṣe má ń ṣe àkópọ̀ fún ìrìn-àjò? Tí n bá fẹ́ ṣe ìrìn-àjò, mo má ń ṣe àkópọ̀ pẹ̀lú kíkó kí n palẹ̀mọ́ ẹrù mi sójú kan náà. Lẹ́yìn náà, màá máa, màá kó aṣọ tí mo fẹ́ wọ̀ lọ fún ìrìn-àjò yẹn síta, àti bàtà mi, àti gbogbo nǹkan tí màá wọ̀ lọ́jọ́ yẹn. Màá ko yàtọ̀, màá ko sọ́tọ̀, màá wá kó àwọn yòókù sínu báàgì mi, màá wá dì í lẹ́nu. Bí mo ṣe má ń ṣe àkópọ̀ nìyẹn.

Irú ẹ̀bùn wo ni o féràn láti máa fún àwọn ènìyàn kó tó yẹ kí ẹ sọ nìyẹn? Ẹ̀bùn tí mò ń nífẹ̀ẹ́ sí láti máa fún àwọn ènìyàn ni owó, torí pé kò sí ohun tó wò o lè rà. Tẹ́ bá fún ènìyàn ní ǹkan mí yàtọ̀ sí owó, ó lè ní ìfẹ́ sí i, ó lè má ní ìfẹ́ sí i, àmọ́ kò sí ohun tí ẹ fún lówó tí ó kọ̀, torí pé ohun tó bá wù ló lè fowó rà. So ẹ̀bùn tí mò ń nífẹ̀ẹ́ sí láti máa fún àwọn ènìyàn jù ni owó. Ẹ̀mí náà dẹ̀ nífẹ̀ẹ́ kí àwọn ènìyàn máa fún lẹ́bùn owó bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mi, mo máa ń gbé àpò ẹ̀yìn, àpò ẹ̀yìn ni báàgì o máa ń lọ síbì kan. Ìgbà tí mo wà ní yunfẹsti mo máa ń gbé àpò ẹ̀yìn, ìgbà tí mo wà ní ilé kẹ́, ilé ìwé girama náà mo máa ń gbé àpò ẹ̀yìn. Àmọ́ nísinsìn ti mo ti dàgbà, mii ń gbé àpò ẹ̀yìn mọ̀. Àpò tí mo máa ń gbé ni àpò ìfàlọ́wọ́, ohun ni mo máa ń gbé ń sìn, mii ń gbé àpò ẹ̀yìn mọ̀

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ó tipẹ̀ tí mo ti lọ sí ilé ìkàwé o. Ìlú tí mo wà kò sí bẹ̀ sí ilé ìkàwé mbẹ̀. Àti pé mo ti parí ilé ẹ̀kọ́ mi. Ilé ẹ̀kọ́ university mo ti parí rẹ̀ látodún 2018, torí náà mi ò ní àǹfààní láti lọ sí ilé ìkàwé. Ẹ̀kọ́ tó wà níbẹ̀ ni, èmi ò ní àǹfààní láti lọ sí ilé ìkàwé. Mo máa ń ka ǹkan tí mo fẹ́ ká lórí fóònù, ẹ̀rọ alágbèéká mi ni.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Lati ago mẹ́jọ àárọ̀ di ago mẹ́rin ìrọ̀lẹ́ ni ọ́fíìsì alákọ̀ọ́kọ̀ mi ṣí. Ọ́fíìsì ẹlẹ́kẹ́jì mi gbogbo ọjọ́ ni, gbogbo ìgbà ni. Tí n bá ṣe díẹ̀, má jẹ́ má kúrò, má tún padà sí ọ́fíìsì, má tún kúrò, má tún padà sí ọ́fíìsì, má tún kúrò torí pé iṣẹ́ ilé ni mò ń ṣe ló fà. Ẹ̀hẹn, àmọ́ iṣẹ́ eleyi, iṣẹ́ tò dọ̀ yín. Àárọ̀ mo maa ṣa bá ń ṣe àbí ìrọ̀lẹ́ tí ń bá ní time.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, Mùsùlùmí ni mí. Ǹkan tí ànabí Sallallahu alayhi wa sallam fìyà ni pé ọkàn wọn máa ń dúdú, ó máa ń dọ̀tí, ó máa ń dògún. Ǹkan tí afó àlé ṣe ìsọdọ̀tun rẹ̀ ni pé ká máa ka Quran tàbí ká máa gbọ́ wàásì. So mo máa ń ka Quran mo de máa ń gbọ́ wàásì. Ohun tí mo fi ṣe ìsọdọ̀tun ọkàn mi nìyẹn Mhmm.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi kò sí ǹkan tó tuntun bẹ. Mo máa ń gbá game ni. Ìgbà tí mo ní laptop, mo máa ń fi laptop mi gbá game lórí ẹ̀. Ìgbà tí mo dẹ̀ ní la-- tí laptop mi, ise mo fẹ́ fi máa ṣe báyìí, tí ò mi gbá game sí. Orí fóònù mi mo ti máa ń gbá game, mo sì máa ń fi ṣe ìdárayá. Mo de máa ń wo, mo máa ń wo fídíò apanilẹ́rìn tí wọ́n ń pè ní comedy. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Iṣẹ́ ilè mo n ṣẹ́ só kò sí bí mo ṣe le dáhùn fóònù. Iṣẹ́ kan tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀, ó máa nílò mi láti máa gbé fóònù kí n máa gba ìpè dáadáa lórí fóònù mi, àmọ́ kò padà bọ́ si. So mo ṣe máa ń ṣe ní iṣẹ́ lè mo ṣẹ́ kò sí ìgbà tí mo le dáhùn fóònù. Ore mi tó ń ṣe ọ́fíìsì, igbà mi wà tí wọ́n á pè ní ordinary call kò ní gbé. Àmọ́ tí n bá pè ní WhatsApp call, yóò gbé. Ó tẹ́ lọjọ́ kan tí mo pe tó lọ́dọ̀ oga oùn lóhùn wà.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ lọ́yè kí ẹ sọ? O ti, mi ì ń rìnrìn àjò fún isẹ́ o torí pé isẹ́ ilé ni mo n ṣe. Remote work ni mo ń ṣe, so kò gba mi ni, kò ní bùkátà kí n rìnrìn àjò fún isẹ́. Àmọ́ tí mo bá ń, nígbà tí mo ń ṣiṣẹ́ ní súkù kan, ní ilé-ìwé kan, ó ní ìgbà kan tó ń fẹ́ kí a lọ ṣe excursion. So amò mi ò padà lọ, mí n rìn irin àjò fún isẹ́

Àwọn app wo ni o máa ń lò jù? Aaa, ọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀ rè. Àkọ́kọ́ app tí mo máa ń lò jù ni Chrome, lẹ́yìn náà WhatsApp, lẹ́yìn náà Twitter, lẹ́yìn náà Facebook. Ah! Lẹ́yìn náà YouTube jare. Facebook ekan láre, mo máa ń sábà lò. Àmo o WhatsApp àti Chrome àti Twitter, mo máa ń lò wọ́n jù, mo máa ń lò wọ́n dáadáa.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo màá ń ṣe àtúnlo nǹkan, tí bà ní ǹkan tó bá ti wá gbó, tó bá wù mí, mo lè tún lo, mo lè tún lo, mo màá n ṣe àtúnlo nǹkan, tí n bàá lo ǹkan lẹ́ẹ̀kan, ko i ṣe ẹ́ẹkan yen naa máa lò tán. Irú brush tí mo fi ń fọnu sìn, ó máa ń mú ṣẹ, mo máa ń tún lo, kò ṣe pé ẹ̀ẹ̀kan tí bá lò. Blade tí mo fi máa ń gé irun especially ìrun abẹ́, mo máa ń ṣe àtúnlo rẹ̀ gan-an ni, ó ti tó ọdún kan n sin tí mo ti rà á, ṣo mo máa ṣe àtúnlo ǹkan?

Ṣé o fẹ́ràn ríra oúnjẹ ní òpópónà loye kẹ́sọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń roúnjẹ lópópónà dáadáa. Aha, mo máa ń roúnjẹ lópópónà, torí àwọn oríṣiríṣi oúnjẹ náà ń tà, náà ń tà bíi pọfupọ́ọ̀fù, bíi àkàrà. Mo tié ranti ìgbà tí mo lọ sí Èkó, ó ní ìyá kàn tí mo lọ ra àkàrà lọ ẹ̀. Káí! Àkàrà yẹn dáá, ẹ́ méjì abẹ́ẹ̀mẹ́ta mo lọ rà, mo á fi bokú búrẹ́dì jẹ. Ah! Mo máa nífẹ̀ẹ́ sí ọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, nírú nísìín, oúnjẹ tó kù lálẹ́ àná táa ṣe ni mo jẹ láàárọ̀ yìí. So, mo máa ń jẹ oúnjẹ tó kù, tó bá jẹ́ pé èmi mo, àwa la, èmi mo ṣèé, mo máa ń jẹ ẹ. Àmọ́ tó bá jẹ pé àjẹkù èèyàn ni, èmi ò ń jẹ àjẹkù èèyàn o. Miì ń jàjẹkù èèyàn. Miì nífẹ̀ẹ́ si Àmọ́ though, kò sí nǹkan tó burú ńbẹ̀ o, èmi ò kàn ń jẹẹ́ ni.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kí nígbà èwe lẹ fẹ́ sọ̀rọ̀, nígbà èwe? Okay, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ó ní ẹ̀kọ́ ìṣirò Mathematics. Ìgbà tí mo wà ní SS1 mi ì mọ Mathematics dáadáa. Àmá ọjọ́ ọ̀gá wa kan wà tó ń jẹ́ Mr. Abdulkarim, oun lo wa kọ́ wa ni Further Maths. Oun lo wa jẹ́ kí n níìfẹ́e sí Mathematics. So ìgbà tí mo lọ sí ilé-- tí mo lọ sí yunifásítì, ẹ̀kọ́ ìṣirò Mathematics ni mo lọ kọ́. Mo dẹ̀ gba iwe erí lórí ẹ̀

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdàkejì? Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdàkeje dáadáa. Tí n bá ń lọ sí Mọ́sálásí mo máa ń, tí n bá dẹ̀ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọwo, mo máa ń fi sí ìdàkeje kí ó máa ba à máa dà wà láàmú ní orí ìrun taafe kí mo máa n lo ero ìdàkeje dáadáa. Àbí tí n bá ń lọ sí ibi meeting kan tí mi ò dẹ fẹ́ kí ó máa disturb mi, kó máa dà mi láàmú, mo máa ń fi fóònù mi sí ẹ̀rọ ìdàkeje.

Ṣé o máa ń gbọ́ podcast? Àá rárá, èmi ò ń gbọ́ podcast, a ti làjú dé bẹ̀yẹn. N tí ì máa gbọ́ ló podcast. YouTube videos mo máa ń wò, mi ń gbọ́ podcast. Mi ò ń gbọ́ podcast atọ́. Mi ò ń gbọ́ podcast. Mo máa ń, mo máa ń wo, mo máa ń gbọ́, eh, Twitter talk, mo máa ń túni ìsìn.

Àkókò mélòó ni o ṣètì agogo ìjí rẹ? A, mo ṣètì e síí ago márùn-ún àbọ̀, ọ́ ni mo ṣètì e sí ago márùn-ún àbọ̀. Ṣùgbọ́n nígbà mi ó máa ń to ago márùn-ún kọjá àádọ́ta ìṣẹ́jú. Tàbí ago mẹ́fà kuṣẹ́jú mẹ́wàá kí n tó jí. Ẹ̀wọ̀run sì máa ń wa lójú mi nítorí pé mo máa ń pẹ́ sùn ní díẹ̀ ń gbá mi. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Àá, oṣù tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mo dẹ̀ rà rice àti chicken. Ǹkan tí mo ra náà nìyẹn, gbogbo e ó ná, mo ná ẹgbẹ̀rún métà ó dín àpò kan àbọ̀. Òun ni mo ná two thousand seven hundred naira ni mo ná ní ilé oúnjẹ náà.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà Yorùbá ni wà, ọmọ wọn, ọmọ òun ọmọ Yorùbá tata ni wá, àti bàbá mi àti ìyá mi, àti àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi Yorùbá ni wá, Yorùbá pọ́nńbélé. Àṣà Yorùbá la máa ń ṣe. Àmọ èmi o, àti àbúrò mi, àṣà Yorùbá tí ò bá takọ èsíb Islam ta ń ṣe ni èmi ma ṣe. Kò ń ṣe gbogbo àṣà Yorùbá la máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Aà, mo dúpẹ́ fun ọlọrun. Gbogbo iṣẹ́ tí mò ń ṣe láti ìjọ̀yì. Ní àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí máa ṣe remote jọ̀b iṣẹ́ ilé. Ohun ìdọ́gba ti wà láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé torí pé mo máa ń ní àsìkò láti ṣe nǹkan tí a-- tí mo bá fẹ́ ṣe. Ẹ̀hẹ̀n, iṣẹ́ tí mò ń ṣe kò nílò kí n máa wà lẹ́nu iṣẹ́ ní gbogbo ìgbà. Ẹ̀hẹ̀n, so ó nǹkan tó ṣẹlẹ̀ niyẹn?

So o ní ẹranko ọ̀sìn, ìyá mi ló ni ewúrẹ́ ni gẹ́gẹ́ bí ẹranko ọ̀sìn, èmi naa fẹ́ rà á, ti won bá ti tó ta máa rà ikán ń bẹ máa rà ábo ẹran. Mo nífẹ̀ẹ́ sí i nítorí pé ó máa ń mú owó wọlé tó bá dàgbà, tó bá bẹ́rẹ́, to tí bẹ́rẹ́ sì máa bímọ, nǹkan ẹranko ọ̀sìn dà, amàá ó dẹ̀ wù mí kí n ní olóńgbò, bóyá àma olóńgbò tí mo rí wọ́n kì í bu, wọ́n kì í, wọ́n máa ń bu rẹ̀wà ni, so nǹkan tó wáa ń bẹ́ẹ̀ nìyẹn. Tí n bá rí olóńgbò tó ní, tó fine, ntó rẹ̀wà, mo lè rà á.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ah! Èyí tí mo lè rántí o mi rò pé mo dúró fún láì lo ẹ̀rọ ayárabíàṣá lójúmọ́ kan. Fi níjọ́ tí wọ́n–ẹ̀ń ẹ́n mo rántí, ìgbà tí mo wà ní yunifásítì ní ìlú Ìlọrin tí mo wà ní Ìpele kẹta, mo lọ chargi fóònù mi ní ọ̀dọ̀ barber kan, bí wọ́n ṣe ti lẹ̀kùn mọ́ fóònù mi nìyẹn. Mi ò wá rí gbà lọ́jọ́ yẹn, ó d’ọjọ́ kejì so mi lu ẹ̀rọ ayárabíàṣá lọ́jọ́ yẹn.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ẹ̀, oko la wà ń gbé. Ẹ̀mí ò ko sí ilé ìdárayá tí mo lè forúkọ sílẹ̀ ń bíbài. Àmọ́ tó jé pé mo wà ní ìlú Èkó, mo lè forúkọ sílẹ̀ ní Èkó Polo Club. Ẹ̀hẹn. Àmo éde ni mo wà, kò sí ibi tába fẹ́ forúkọ sílẹ̀ fún ilé ìdárayá. Kò de sí ilé ìgbafẹ́ gym tí mo lè lọ forúkọ sílẹ̀. Ẹ̀hẹn.

Nígbà wo ni o kẹ́yin ní àlàburúkú? Ehn mi ò le sọ fún un yin torí pé nínú Islam, ànábì Sálú Sálámù sọ fun wa pé tí a bá la àlà burúkú ká má sọ fún ẹnì kankan. Ehn tí a bá sọ fún eeyàn kò ní ṣẹlẹ̀, ṣo mi ò le sọ fún un yin. Ehn kí wọn ṣe gbogbo àsọ̀ là ń sá lóòrùn ni Yorùbá sọ, gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ. A máa opòlọ ní tí a bá dé ibi iru ká fò, ṣo ẹ jẹ́ ká fò.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù Ramadan ni o, oṣù kẹsan. A dè máa mú lóṣù ti ń bọ̀. Òun ni mo fẹ́ràn jù torí pé a máa ń gba àwẹ̀ fún Ọlọ́run Allah, oṣù náà wọ́n tẹ́ alálá. Oṣù mo fẹ́ràn jù ní ẹ̀ Ọlọ́run máa ń ṣọ ọmọ náà di omo alujanah Àwọn laada tó dẹ̀ pọ̀ ló wà nínú àwẹ̀, ẹni tó bá le ṣe ṣ'ara, ṣ'adákọ̀, ètò máa wà. Ǹkan fáwọn ènìyàn tó fún máa ṣínu, ètò ìmọ̀jẹ́ sàárè yóò gba aládá. Ǹkan tó wà níbẹ̀ nìyẹn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? À, mo máa ń rántí o, mo máa ń fọkàn síi nítorí pé Mùsùlùmí ànábi salalale wasalam sọpe ẹ́, àláámọ, ẹ́, àláámọ tí a fi máa, ẹ́, àpẹẹrẹ tí a fi máa ń dá àwọn monáfìkì mọ mẹ́tà ni, tó bá ṣe ádehun ko ni mu ṣẹ. Ṣo mùsùlùmí tó bá ṣáàdéhùn gbọdọ máa mú ṣẹ́ nítorí náà emi má n fọkàn sáàdéhùn mi, mo má n fọkàn sáàdéhùn mi dáadáa ki n má di monáfìkì.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà tí mo máa ń jẹ́ kó gbóná ni ìgbà tí, ṣé ǹkan ti e mean ni pé ìgbà tí mo máa ń charge ẹ́ tí o máa ń gbaná sára. To je pe ti ìgbà tí mo máa ń jẹ́ kó gbaná sára ni, ah! Mi ò lè sọ ó. Tó bá ti n li, tí bátìrì ori rẹ̀ bá ti lọlẹ̀ náà mo máa ń plug ẹ sí ara power bank mi, abi ra ná. Hmmm, mo máa jẹ́, ó máa tó ìgbà mẹ́wàá lójúmọ́. Ẹ̀hẹ́n, a tó bá jẹ pe ìgbà tó máa ń gbóná ni, ìgbà tó máa ń gbóná ni ìgbà tí ń bá lò dáadáa.

Ṣé o ní àgbàlá òjò? Rárá, a ní àgbàlá òjò. Tí òjò bá ti fẹ́ rọ̀ àbí tí òjò bá ti ń rọ̀, a máa ń gbé iké sẹ́nu òjò ni. Àti orò la máa ń ṣe, àti orò la máa ń ṣe. A à ní àgbàlá òjò, a lágbàlá òjò, a máa ń gbé ké sẹ́nu òjò ni. Tí òjò bá dẹ̀ ti ń rọ, èmi máa ń bọ́ sínú òjò kí òjò pa mí náà kí n tó padà wọlé. Tí òjò díẹ̀ kékeré, ìbẹ̀rẹ̀ òjò yẹ́n bá ti pa mí, máa wá wọlé.

Ṣé o fẹ́ràn wa ni òrú? Ìbéèrè yín ká momo o, ìwo túnní, ṣé mo fẹ́ràn yín lórú? Ṣé máa ń bá mi síṣe lórú ni? Mo fẹ́ràn yín tí ẹ bá san owó gidi fún mi o, tí ẹ bá je san owó gidi, máa dán, màá fín yín lẹ̀ ni. Ọ̀rọ̀ òru ò dé bẹ́ẹ̀. Mo máa ń sún lórú ni.

Nígbà wo ni o máa ń rán ẹ̀rọ ayárabíàṣá tuntun? Hmhmm, ìbéèrè ìká máma. Tẹ́ ẹ bá san owó tó dáa fún mi, mo fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn, torípé elèyi tí mò ń lò o ti tódun méjì lọ́wọ́ mi. Hmhmm, so ẹ san owó gidi fún mi kí n lè ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn. Mo fẹ́ ra mìn tuntun mìíràn. Ehẹń.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ èmi ọ̀rọ̀ àsìnà? Ewó lọ́ ọ̀rọ̀ àsìnà, mi ò mọ̀ ọ̀rọ̀ àsìnà o. Mi ò mọ̀ ọ̀rọ̀ àsìnà. Ẹ sọ èdè Yorùbá yin ò yé mi. Ọ̀rọ̀ àsìnà. Mi ò mọ̀

Kí ni ìlànà ìpolówó rẹ? À, èmi ò tajà. Ìgbà tí mo máa ń tajà, mo máa ń ni mo máa ń polówó ọjà. Mo máa ń ṣe picture, màá ṣe fi graphics design picture. Máa wá máa post ẹ̀ sí WhatsApp mi, ọ̀ ni mo fi máa ń polówó ọjà mi. Àmọ́ mo tún máa ń, ìgbà tí mo kúrò tí mí ta data mọ, mo máa ń kọ copy àti copyright. A máa ń kọ copy tí mo máa ń fi polówó ọjà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀, mo ní nọ́mbà orílẹ̀-èdè mi, NIN ni wọ́n ń pè é, mo ní. Mo ní voters card gan-an tó n nà á ní nọ́mbà, àmọ́ mi ní international passport, mi sì ní driver's license. So mo ní nọ́mbà orílẹ̀. Mo ní nọ́mbà orílẹ̀ dáadáa. Mo ṣẹ̀ ẹ̀ tún mistake kan ṣe gan-an lórí ẹ̀ ni. Mo ní nọ́mbà orílẹ̀. Mo ní nọ́mbà orílẹ̀

Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí kan ni o. Mi ti ń ní méjì, eyọkàn mo sì ní báyi, àmọ́ tó bá yá mo lè ra méjì. Àmo nísin nisin, ìrọ̀rí kan mo sì máa ń lo. Ìrọ̀rí kan mo máa ń lo. Ìrọ̀rí kan náà dà, even a-a-ámá o, ìrọ̀rí kan náà kò sì mo n manage ẹ ni ko ṣepò o dá bá yẹn náà ọ́, amo mo sì n manage ẹ ni.

Ṣé o máa ń wọ òhún ọ̀ṣọ́? À mó máa ń wọ òhún ọ̀ṣọ́. Òhún ọ̀ṣọ́ tí mó máa ń wọ̀ náà ní aṣọ tó da, pèlù báàtà tó da tí bàá ń lọ sí jímọ̀ pẹ̀lú fílà mí. Màá dẹ́ fí turárì sí àrá òhún ọ̀ṣọ́ tí màá ń wọ̀ níyén. Àmọ́ bí ágó, chain, mó tí máa wọ̀ yẹn. Mó fẹ́ rá àgò àmọ́ mó tí lówò lọ́wọ́. Bóyá tí ẹ bá sàn owò gídí fún wá, ó sú mó kí n rá àgó. Hmm hmm.

Báwo ni o ṣe máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe tí mo máa fẹ́ ṣe mo máa ń plan against rẹ̀ ni, mo máa ń plan against rẹ̀ ni. So máà, máa ti ní ìpinnu fún un, màá dé máa ṣiṣẹ́ to. Bí nǹkan tí mo rà láìpẹ́, mo ra, mo ra ìṣà sùn dá náà, mo dẹ̀ tí ń san owo ẹ̀ tipẹ́ tipẹ́, mo ti ní ìpinnu láti rà tipẹ́ tipẹ́. So bí mo tí máa ṣe àkànṣe ni mo máa ń ní ìpinnu fún un, mo dé máa ṣiṣẹ́ to.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí mo tie rà láàsì lórí te-- eh, láàsì lórí, lórí Íńtánẹ́ẹ̀tì ni Ǹkan tí mo order latí temu, mo ra tọ́wẹ́ẹ̀lì àti earpod àti kí ni mo tó ń rà ó. Ẹ? Hmm, Ǹkan tí mo rà nìyẹn. Mo wá dá tọ́wẹ́ẹ̀lì yẹn padà, mo gbowó rẹ̀ torí pé ọ̀tọ̀ nǹkan tí mo rà, ọ̀tọ̀ nǹkan tó ń gbé wá. Mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, power bank mi náà òwe Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà.

Ṣé o ti sìnà rí? Háá bẹ́ẹ̀ ni mo ti sìnà rí, mo ti sìnà rí dáadáa. Jẹ́ kín rántí ibi tí mo ti sìnà o. Ẹhẹ́n, alé ọjọ́ kan ni mo ń rìn. Mo kàn sáà ń rìn lọ ni, mo wá sìnà. Àmọ́ Olóhun sáà ṣàánú mi l'alẹ́ ọjọ́ yẹn. Mo ti sìnà rí. Ẹ́ẹ́ bẹ́ẹ̀ ni mo ti sìnà rí.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé rẹ? By ẹ̀rọ ọlọgbọ́n ẹ́ mean smart appliances. Mi ò ní o. Lẹ́yìn power bank mi nìkan àti fóònù mi àti laptop mi. Kò sí ẹ̀rọ ọlọgbọ́n nínú ilé mi mọ́. Ilé, kọ́n ṣe modern house ni mo ń gbé. Hhm, mi ò ní ẹ̀rọ ọlọgbọ́n nínú ilé mi.